Data tèmi máa ń lò ó pọ̀ gan torí iṣẹ́ mi ó nílò data. Lórí fóònù mi náà mo nílò data, lórí television, gbogbo ǹkan tí èyàn ń ṣe ní ayé ìsìn gan, gbogbo ẹ̀ ló ti gba data. Ìgbà kan tí mo máa ń lo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn, àwọn network yẹn, mo máa ń lo data kan. Ìgbà mímì mo lè lo data bíi fifty thousand ní oṣù kan. Àmọ́ ṣá o, láìpẹ́ ni mo rí àwọn kan tó ń pè ní WiFi ba, unlimited dẹ̀ ni data wọn. Mo máa ń ná sixteen thousand lóṣù. Àmọ́ ṣá data yẹn níìsín, tí bá wà lénìkan ni mo lè lò o, tí bá jáde mi lè lò o. Mo máa ń ní ìdátìrá data sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Àmọ́ tí àwọn WiFi báyẹn ò pay mi o. Torí mo lè wo fíìmù bó ṣe wù mí lórí television. Mo ń lo Netflix mi, mo ń lo YouTube, gbogbo ǹkan ni mo tiẹ̀ fi ń wò kò dẹ̀ lè tán kí ó tó di ọjọ́ tí wọ́n fún mi. Só tí bá ṣe fún oṣù kan, oṣù kan yẹn náà ni ó máa fi tán. Kò lè tán before oṣù kan. Àmọ́ ìyitawa máa ń ṣe sí orí fóònù ní àwọn MTN airtel. Ó lè ṣe data tán sọ fún ẹ pé oṣù kan ló máa lò o, ó jẹ́ pé láàárín ọ̀sẹ̀ kan ó ti tán.

Èmi máa, èmi ò kí ń sábàà wọ ìbọ̀wọ̀ torí mi o rò pé mo nílò ẹ̀ báyẹn. Àmọ́ ìgbà kookan tí mo máa ń wọ ìbọ̀wọ̀ ni tí bá wà ní gym torí mo máa fi ń dáàbò bò ọwọ́ mi. Bí i àwọn ìrìn ta máa ń gbé ní gym. So mo máa fi ń dáàbò bò ọwọ́ mi. So ìgbà kan tí mo rò pé mo máa n wọ ìbọ̀wọ̀ nìyẹn. Thẹ́n igbà kan tí mo dẹ̀ tùn lérò pé mo wọ̀ rí ní boyà òtútù, àmọ́ kò wọ́pọ̀. Nigbáti ó ṣe ilu òyìnbó ni mo wà. Nàìjíríà náà ni gbogbo wà jọ̀ wa. So mi n rò pé ó wọ́pọ̀ kí n wọ ìbọ̀wọ̀ yàtọ̀ sí tí n bá lọ sí gym.

Iye wákàtí tí mo fi máà ń wo ojú ìbòjú ní ojúmọ́, aà ó pin si oríṣìíríṣìí. Àmọ́ ó kéré jù lòjùmó máa ń lọ bí i wákàtí mẹ́jọ torí iṣẹ́. Lẹ́yìn tí bá de tun síṣẹ́ tán bí i wákàtí mẹ́jọ ẹ̀ máa tú bọ́ sí orí ti fóònù mi náà, máa tún tẹ̀. Àmọ́ sáà ó bẹ̀rẹ̀ láti wákàtí mẹ́jọ, ìgbà mìíràn ó ma ń júbẹ́lọ̀ tàbí kó dí àmọ́ mi lè rò pé ó nígba tó ń dí torí iṣẹ́ mi ó mó gbodọ̀ wà lójú ìbòjú mi wákàtí sí wákàtí, so mi rò pé ó ma ń dí lé wákàtí mẹ́jọ yẹn. Ìgbà mìíràn kẹ̀ tí ó bá bọ́ sí ọjọ́ tí mẹ̀wò ni àárín ọ̀sẹ̀, mo ma ń fẹ́ràn kí a máa wò ó ní òpin ọ̀sẹ̀, so.

Ah! Èmi ò, ò fẹ́ràn láti máa pàrọ̀ ẹ̀rọ ayára bí àṣá mi. Àmọ́ ṣá o kò ń ṣe pé torí pé mi ò nífẹ̀ẹ́ sí a ti máa pàrọ̀ e oo. Nítorí nǹkan te mi ò ṣe ń pàrọ̀ rẹ̀ ni pé mi ò rò pé mo ní owó tó tó iye bí iye tí mo máa fi máa pàrọ̀ wọ́n lóòrèkóòrè. Torí ẹ ni tí bá fẹ́ ra àwọn ẹ̀rọ ayára bí àṣá mi báyìí, mo máa ń fara balẹ̀ wo wọ́n dáradára. Torí máa wo wọ́n dáradára, máa wo bó ṣe máa pẹ́ lọ́wọ́ mi tó, tí ó ní tètè bàjẹ́, tí ó ní ṣe sọ gbogbo àwọn nǹkan iyen ni mi máa ń rò kí n tó rà wọ́n. Tó bá jẹ́ pé owó wà lọ́wọ́ mi dáradára ni ẹ, mo lè sọ pé mi ò mind, mo ò mind. Àmi, mi ní fọkàn sí i, mo lè máa pàrọ̀ ẹ̀ nígbàkígbà lóòrèkóòrè. Àmọ́ ṣá torí owó tí ò sí yẹn, mo gbọdọ̀ fara balẹ̀ wò wọ́n dáadáa kí n wè é tó máa pẹ́ lọ́wọ́ mi tó jẹ̀ máa ṣe gbogbo nǹkan tí mo fẹ́. Paapaa jùlọ, mi ò fẹ́ràn láti máa ra nǹkan àlòkù. Mo máa ń fẹ́ràn láti máa ra nǹkan mi ní tuntun kí n lè lò ó bó ṣe tọ́, kó jẹ̀ tẹ́ mi lọ́rùn kí n lò ó dáradára. Bírọ̀ ohun ẹ̀rọ ìbanisọ̀rọ̀ mi nísìnyí, a ti tó, ó ti ń lọ bí ọdún mẹ́ta tó wà lọ́wọ́ mi tí mo ti ń lò ó. Mo dẹ̀ ti ń rò pé ó ti tó láti pàrọ̀. Bíru àwọn nǹkan bí mo ṣe máa ń ra nǹkan mi, ó lè lo ọdún kan, ó lè lo ọdún méjì, ó lè lo ọdún mẹ́ta títí tó wó máa fi wà lọ́. Torí mo máa ń dájọ́ ni kí n torí wọn rà títí tó wó máa fi wà lọ́wọ́ mi. Ẹ̀hẹn!

Ah, èmi ò ní ẹranko ọ̀sìn kankan o. Àmọ́ ìgbà kan mo ti gbìyànjú láti ní olóńgbò. Amọ wahalá ẹ pọ́jù, olóńgbò wahalá wọ́n pọ́jù. Wọ́n jẹ gbá wọ́n j'àwọ, a máa gbé wọn lọ sọ́dọ́ dókítà ẹranko. Máa gbé wọn lọ sígba, máa gbé wọn sọṣo. Èmi o rò pé mo fẹ́ràn gbogbo wahala yén lórí ẹranko tí kò ṣe. Mo tún gbìyànjú ajá náà, àmọ́ ṣá, ah, wahalá àjà pọ̀. Wọ́n máa ń ya'gbẹ̀ kiri gbogbo ilé ni. Ẹ lè, o lè fi sí'bí bàyi nísin ko tó dẹ́ báyìí ó ti ba nǹkan jẹ́ ó ti ṣe. Hmm, mo yara jáwọ n'bẹ́. Mi ò nífẹ̀ẹ́ sí wọn.

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, àmọ́ fún àwọn NGO yẹn ni o, igbáyén a máa tẹ̀lé wọn, a bá wọn ṣiṣẹ́ tó bá níbi tó ń lọ. Èmi nígbà ẹ mo ṣebí, hm, secretary ni mo máa máa kọ gbogbo nǹkan tó yẹ kí n kọ́lẹ̀. Bo bá ti inú lè wípé wọn fẹ́ lọ pín nǹkan fún àwọn èèyàn, wọ́n fẹ́ ṣe a máa tẹ̀lé wọn, a máa rí dájú pé gbogbo ẹ, ó wà organized, kò sí wàhálà kò sí. Àmọ́ a, wàhálà yẹn pọ̀ fún iṣẹ́ tẹ́ ẹ pé ọ̀fẹ́ yẹn táà kì ń gba owó. A mọ̀ sá, a sá à ti gbogbo ẹ lọ bẹ́ẹ̀ torí ìgbà mìíràn kó ń ṣe owó ni gbogbo nǹkan. Kí èèyàn kò lè rí dájú pé ẹ̀yàn ran àwọn èèyàn lọ́wọ́ náà ló ṣe mú mi dára pọ̀ mọ́ wọn.

Ní ibi iṣẹ́ mi, òun lérò pé o lè yan àwọn tí o mọ̀ máa bá ṣiṣẹ́ máa pọ̀. Tó o mọ̀ máa bá ṣiṣẹ́ pọ̀, àwọn tó bá ti gbé ẹ pẹ̀lú náà ló máa, ló máa kọ́ bo ṣe máa, máa bá wọn ṣiṣẹ́, bó ṣe máa mọ̀ bá wọn ṣiṣẹ́, bó ṣe máa manage gbogbo ohun tó jẹ́ pé kò ní sí ìjà, kò ní sí wàhálà. Ǹ dẹ̀ lérò pé, ǹ bo ṣe máa ń gbé oníkálukú, tí ó jẹ́ pé o mọ̀ ń pa ẹni gan, òun ni mo lérò pé òun ló da jù torí wà á kọ́ bó ṣe ń bá oríṣiríṣi èyàn lò pọ̀ wà á ṣe. So, a kì í yan àwọn tó ń bá wa ṣiṣẹ́ pọ̀, àwọn ló máa ń yàn wọ́n fún wa ni. Mi dè lérò pé ó da bó ṣe yàn wọ́n fún wa yẹn.

Èmi jẹ́ èèyàn kan tí mo fẹ́ràn láti máa wá ojútùú sí gbogbo ìṣòro tó bá kanmi ní ibi iṣẹ́. So mo máa rí dájú pé mo ti gbiyànjú mi, mo ti gbin èèyàn jú láti wá ojútùú sí gbogbo ìṣòro náà. Àwọn tí èmi ò bá dẹ́ti wá rí ojútùú mo máa bèrè lọ́wọ́ àwọn tàbí ó ń ṣiṣẹ́, mo máa gba àmọ̀ràn wọn ṣe kí n lè make sure pé mo rí, kí n lè rí dájú pé mo rí ojútùú sí gbogbo nǹkan tó mọ́ ṣá tí èmi bá wá rí o tí mo ti sa gbogbo ipá mi tí mo ti rọjú tu. Ẹ́n, mo ṣẹ̀ṣẹ̀ máa wá lọ sí ọ̀dọ̀ ọ̀gá wa, mo ṣẹ̀ṣẹ̀ máa lọ ṣàlàyé ṣe. Àmọ́ lóore kóóre ọ̀gá wa máa ń sọ fún wa pé òun máa ń fẹ́ràn mi torí pé k'òun tó lè rí mi níwájú oun pé mo wá bá òun pé à, nǹkan báyìí a jẹ́ pé nǹkan yẹn ó ti kọjá àgbára mi. So èmi mo fẹ́ràn láti máa w'ójú tu, mi ò fẹ́ràn láti máa bi èèyàn pé "jọ ba mi ṣe" hun-un. Máa w'ójú tu yẹ̀n, máa wá dé ojú àmi. Ohun tó sọ pé mo ṣẹ̀ṣẹ̀ ń wá èèyàn tó máa bá mi ṣe so.